Mo ti sọ fún ẹ pé n mo ǹkan tó ń jẹ́ ìrìn òkè, mi ò mọ ǹkan tó ń jẹ́ fẹ́ràn ìrìn òkè, sọ fún mi ní ǹkan mi, gbé ǹkan mi wá tí ó ye mi kí n lè fún ẹ ní ìdáhùn tó, tó ṣe kókó. Mo gbé ilé tó ń gbe wa yii mi ò rí sin, má jẹ kí n pa e Ìtì.

Mo máa ń lo WhatsApp, Twitter, TikTok, Instagram. Àwọn app tí mo máa ń lo jù nìyẹn. Torí ibẹ́ ni àwọn ìṣe, nǹkan isẹ́ mi wà tí mo máa tí ń gba information jù. Ìbẹ̀dẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi àtàwọn ẹbí mi máa ń lò jù. Ibe lo easy fún mi. Àgàgà WhatsApp, WhatsApp mo máa ń lò jù.

Eyín kì ń fọ́ mi o. Ìgbà tí mo wà kékeré ni eyín máa ń fọ́ mi, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo wà, eyín ò ń fọ́ mi mọ. Mo ti mo, mo máa ń lo calcium, so ó máa ń jẹ́ kí ó máa fún eyín mi ní agbára àti egungun mi. Ìgbà tí mo wà ní ten years old, mo yọ eyín tó máa ń fọ́ mi nù, àti ìgbà yẹn dẹ̀ ni mi o, mi o, mi ò rí wàhálà eyín mọ láti ìgbà náà.

Bẹ́ẹ̀ni oríṣìíríṣìí ǹkan ni Íńtánẹ́ẹ̀tì wúlò fún tí ẹ́ lè kọ ǹkan, mo sì máa ń kọ àǹfààní rẹ̀. Mo máa ń kọ́, mo máa ń fowó kọ́ ǹkan. To r àyẹ pé mi ò lówó jẹ́ pé mo rí material ofin tí mo lè lò, mo lè, mo lè kọ́, mo lè kọ́ ǹkan lórí YouTube, Coursera àbí Alison oríṣìíríṣìí ṣá.

Èmi ò kí n bínú o. Kí ló fẹ́ bí mi nínú ọkan, mi ò kí n bínú. Àmọ́ n gbà tí hold up bá wà to jẹ pé ìdádúró wa ń bí ibi to yẹ kí n lọ tí kò yẹ, tí mi o dẹ tí ì dé bẹ̀, ó ma ń jẹ́ kí n, ó ma ń jẹ́ kí n ṣìwàwú. Má mọ́ mi ò kí n fi bẹ́ẹ̀ bínú lọ tìtí. Kò sí nkán fẹ́ bí mi inú, mi ò kí n bínú.

Nínú yàrá mi, mo fẹ́ràn ibùsùn mi, mo sì fẹ́ràn ibi tí mo máa ń tí ń ṣiṣẹ́ study space mi, work space mi torí àga rẹ̀ wà comfy. Pillow mi náà sì wù, ó fẹ́lẹ́ gan. Tí mo bá gbé orí lé e, mo máa wà comfortable. Só, àwọn ibi tí mo like jù ní yàrá mi ni ibùsùn mi àti work space mi.

Bẹ́ẹ̀ni, mọ mo bọ tí ń ka àwòrán ilé, mo lè readí ẹ. Mọ lè sọ tí tọ́ bá tí mo bá rí plan ilé, mo lè sọ bóyá yàrá ibùsùn le leyii, àbí iyàrá ìṣeré àbí ilé ìdáná àbí toilet. Mọ lè ka, ẹ̀gbọ́n mi ọtí fi hàn mí rí. Èmi náà dẹ̀ ti rí àwọn kan kan lórí íńtánẹ́ẹ̀tì.

Mi ò fẹ́ràn kí n máa rán oúnjẹ ni pópónà torí mo nígbàgbọ́ pé kòkòrò ẹfọjúrí ti máa ba oúnjẹ náà, wọ́n dẹ̀ máa dá ìlera àìsàn bá ara wa. Oúnjẹ tí mo máa ń rà jẹ lójú ọ̀nà, mo máa ti mú dání àbí kí n ṣe láti ilé tàbí kí n rà níbi tí mo mọ̀ pé mo ríi dájú pé bó ṣe máa ṣe, ó máa mọ́ tónítóní.

Má bí mi ní pé ṣe mo máa ń ṣe eré ìdánì. Mi mọ̀ nkan tọ́ ń jẹ́ eré ìdánì. Kí ni eré ìdánì? Ṣé mo ma ń ṣe eré ìdánì? Ẹn, tó bá je pé eré ìdánì lọ, ó túmọ̀ sí pé mo ma ń dáṣeré fúnra mi bẹ́ẹ̀ ni. Mo lè há fón fúnra mi, mo lè dá jọ kọ̀ kí ma wọ àwòrán, kí ma wo fídíò lórí Netflix, kí ma ṣe Netflix and chill.

Bẹ́ẹ̀ni, tí ibi tí mò ń bá wà bá ń pariwo tí mú, mo dẹ̀ ríi pé nǹkan ẹni tí mò ń bá sọ̀rọ̀ kò lè gbọ́ nǹkan tí mò ń sọ, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí ohùn mi lè clear dáadáa kí wọ́n ó lè gbọ́ nǹkan tí mò ń sọ kó má lè máa, kó má lè máa mi ní iṣẹ́ takuntakun láti gbọ́ nǹkan tí mò ń sọ.

Mo fẹ́ran àwo kékeré tí yẹ pé ó máa ṣe possible láti kó oúnjẹ tí mo fẹ́ jẹ sí lẹ̀ekan nàa. Mi ò láì kí kí àwo fẹ́ kó fẹ́rẹ̀gẹ̀dẹ̀ jù, kí oúnjẹ máa sáré kiri nínú àwo kí n má lè ríi síbi mú oúnjẹ tí mo fẹ́ jẹ lẹ́ẹ̀kan ọ̀nà kí n kuro n bẹ̀ kí n máa pẹ́ lórí ẹ̀. Àbọ̀ kékeré, àwo kékeré tí yẹ pé oúnjẹ máa wa lọ́jú kan tí máa lè jẹ tán ní kíákíá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe software mi, mo máa ń update software mi lóòrè kóóre ti mo bá ti rí notification pé, eh, kíni ó ti wá available. Mo kọ máa tẹ̀ẹ́, mo máa, mo máa fi fóònù mi bọ́ná, mo sì máa ṣe update. Ó dára torí pé fún ànfàní fóònù mi náà ni kí ó lè bá ṣiṣẹ́ láìsí, láìsí wàhálà.

O lo gẹ́gẹ́ bí ǹkan tí mo bá fẹ́ ṣe o, mo máa pàrọ̀ kàn mi lórí korè, tí mo bá rí pé ǹkan tí mo fẹ́ ṣe o ti ní ó yẹ kí n tí ṣé, mo máa dìtá mi pé à, ọ̀ya ǹkan báyìí, ó ti tó àsìkò láti ṣe, gbogbo ǹkan tó kùn, kò máa tà mọ́ ní pọ́ìntì yẹn, àfi tí n bá ṣe ǹkan tí kò yẹ kí n ṣe yẹn, kí n tó ṣe ǹkan mi.

Mi ó ní iṣẹ́ tí mo fẹ́ fi lé àwọn èèyàn kúrò. Èmi ò n ṣe employer, mi ò tíì lè èèyàn bìṣẹ́ rí. Àmọ́ tí mo bá dá isẹ́ tí tèmi lẹ̀ tí mo rí pé àwọn òṣìṣẹ́ wọn n ṣe nǹkan tí ò yẹ kó ṣe, èmi máa lé wọn kúrò ó Ẹni tí ó bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe òun náà máa kúrò ní ibi iṣẹ́ fún ìyàn ní Isẹ́ ta bá rán ni lè èèyàn n jẹ́, èèyàn kì í ṣe jú bẹ́ẹ̀ tàbí kí èèyàn yọ kúrò n bẹ̀e.

Tí mo bá kójú ìṣòro níbi iṣẹ́ mi, mo máa wá help bí mo ṣe fẹ́ kúrò nínú ẹ̀. Tí mo bá ríi pé ó tí ń ju agbára mi lọ, màá sọ fún àwọn òṣìṣẹ́, màá sọ fún àwọn ẹlẹgbẹ́ mi ní ìṣòro tí mò ń kojú, màá sì bí wọ́n bó bá ṣe lè ràn mí lọ́wọ́. Bó tí wọ́n bá ju agbára àwọn ẹlẹgbẹ́ mi náà lọ, màá kàn án sí ọ̀gá mi kó lè tọ́ mi sọ́ná bí mó ṣe máa bọ́ nínú ìṣòro náà.

Bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, mo máa ń mu ehn àwọn antibiotics tàbí ehn immune booster, mo máa ń mu ginger shots àti system cleanser. Ǹkan tí ó ṣà bàá ṣa ara lóre mo máa ń mu kí n lè wa takí-tápùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkayọrí níbi iṣẹ́ mi torí mo má ń, iṣẹ́ tí mo bá bẹ̀rẹ̀ mo máa make sure pé mo parí i. Ǹkan to ye kin ń ṣe mo máa ṣe déédé ní àsìkò, màá sì ṣe bó se ye kin ṣe láì ní complain kankan. Tí complain bá dẹ́wàá mo máa ṣe correction láìsí ìbínú, màá ṣe pẹ̀lú ọ̀yàyà.

Mo fẹ́ràn apple àti grapes torí wọ́n o ní wọ́n kìí dọ̀tí ara èèyàn, tí mo bá wà níta mo lè jẹ ẹ́, kò lè, kò lè dá sties mi, kò lè mú abawon ba sties mi. Sùgbón tó jépé inú'lé ni mo wà, mo lè jẹ mango, mo lè jẹ banana àti pineapple, àwọn èso tí mo máa ń jẹ náà nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa n ṣe ìtọ́jú àwọn ọjà tí mo bá n tà. Tí customer bá wá tábá rí pé nǹkan tó fẹ́ rà o wọ juri inú wà dún wà fọwọ́ sílẹ̀ wọ́n tábá wá tábá rí pé gbogbo ẹrí yàmayamá kò ṣe é fọ jú rí kò wá really kept kò ní dá nà kò ní dá fún isòwo.

Mo máa ń lọ sí ilé ìkàwé tí mo bá ní idanwo tàbí mo fẹ́, mo fẹ́ ṣe reading period nínú ojúmọ́ mo máa ń sí yàrá ìkàwé láti fi lè kojumo láti má fi mọ̀ àsìkò yẹn má kí n má fi ṣòfò dànù kí n lè achieve reading goal mi fún ọjọ́ yẹn àbí fún ìgbà yẹn. Ìgbà náà mo máa ń lọ sí ilé ìkàwé.

Mi ò kin ṣe ìsọdọ̀tun ọkàn, mi mo nnkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìsọdọ̀tun ọkàn tó jẹ́ pé nǹkan tó ń mì ní pé tí mo máa ń jẹ́ kí inú mi náà rà mí dùn. Bẹ́ẹ̀ni tí wọ́n bá wà down, tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi tí kò mú inú mi dùn mo máa kan gba kamu ni pé ó máa ń wá bẹ́ẹ̀, màá sì mọkàn kúrò n bẹ́ẹ̀

Ah! Ìdọ́gba láàrin ìgbésí ayé àti iṣẹ́, ó ṣòro àmọ́ mo ma ń gbìyànjú láti ma mú iṣẹ́ wọ àkókò tí mo fi fún ara mi. Tó bá di ọjọ́ ìsinmi tẹ ye pé ọjọ́ tí mi ò lọ ibi iṣẹ́, mi ò kin mú wàhálà ibi iṣẹ́ wá sí ilé mọ́. Iṣẹ́ ó parí sí ibi iṣẹ́. Tí mo bá wà ní ilé mo ma mọ̀ pé àkókò ilé rẹ̀ o. Àkókò tí mo fẹ́ fún fúnra mi ni yẹn. Mi ò ní mú iṣẹ́ wá sínú àkókò ilé mi ni ma fẹ́ ṣe ẹṣọ ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni èmi fẹ́ràn kí ń máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó máa ń fún mi ní adrenaline rush tí mo bá, tí mo bá order ǹkan nínú mi ó máa ń mú mí dùn. Kódà mo ṣẹ̀ṣẹ̀ ra ra ǹkan, mo ṣẹ̀ṣẹ̀ gba ǹkan tí mo ra lénì mí, mo ra hand fan àti knuckle rings, ǹkan tí mo ra lórí Íńtánẹ́ẹ̀tì ni, lórí app Temu. Mii mọ̀ boya o mọ Temu. Mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ìwà ìṣòro, ìṣòwò mi ní, ìwà to jẹ pé àwọn oníbàárà máa máa wá, ìwà ìrẹ̀lẹ̀, ìwà tútù, ìwà to jẹ pé mo--kódà gàn ngbà mi, mo máa ń gbagbakugba, mo máa ń gba ẹ̀sìn. Nǹkan to jẹ pé on a normal day, wòn bí ya anybody kó bá mi sọ́. But nítorí pé mo fẹ́ ra ijà, mo, owó ni. Mi ò ní, mi ò ní fà jagidíjàgan pelu áwọn oníbàárà mi.

Èmi máa ń jẹ ẹran. Mo fẹ́ràn kí ń máa jẹ ẹran oríṣiríṣi, ẹran màlúù, ẹran ewúrẹ́, ẹran adìẹ, ẹran turkey Èmi máa ń jẹ ẹran, mi ò kí ń ṣe vegetarian. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo nífẹ̀ẹ́ kí ń máa jẹ ẹran tó máa ń ṣe ara lóore.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ tí mo máa ń fi wọ ibi iṣẹ́ tí a bá fẹ́ wọ iṣẹ́ lójoojúmọ́. Mo ní káàdì ibi iṣẹ́, mo ní káàdì ìdánimọ̀ fún orílẹ̀-èdè mi, mo ní káàdì fún ID card school mi. Bẹ́ẹ̀ni, mo ní káàdì jáàre. Káàdì yẹn wà fún pé ẹni tí kò le dá èèyàn mọ̀ níbi iṣẹ́ èèyàn.

Mo fẹ́ran two piece tó máa ń yẹ pé, tó máa ń jẹ kí n free, tí kò ní ka ara mi gẹ́gẹ́ gẹ́gẹ́ to ye pé mo máa wọ, mo máa feel elegant nínú ẹ̀. Mo sì fẹ́ran gown, but ó, ó depend lórí ibi tí mo bá ń lọ. Tí bá yẹ pé party mi mo fẹ́ lọ, ó wà nbẹ̀, mo máa wọ gown àbí skirt and blouse, tàbí iro àti buba. Níyo, to ba de je pé corporate business, mo lọ mo maa dress corporate.

Kí ni mo máa ń fá? Nígbà wo mo máa ń fá? Ṣé nígbà wo mo máa ń fá irun mi? Mo máa ń fá irun mi ní every two two weeks tàbí tí mo bá rí pé ó ti hò ó dẹ̀ ti fẹ́ máa ni mí lára mo máa fá irun mi. Tóbá jépé nǹkan tó ń bèèrè nìyen, àmọ́ tóbá pé mi ò mọ̀ nkan, káṣà gbà'yẹn náà wọlé, mo máa ń fá irun mi ní every two two weeks tàbí tí mo bá rí pé ó ti pọ̀

Bẹ́ẹ̀ni, mo ti ṣiṣẹ́, mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́, mo máa ń volunteer gan, mo máa ń volunteer fún outreach tàbí ká volunteer fún community service tí a bá fẹ́ jẹ́ kí agbègbè wa kó mọ́. Mo nífẹ̀ẹ́ kí ibìkan, ibi tí mo bá wà kó mọ́. So mi ò kí ń mind, tí ó bá ti fún mi lórúkọ ká ṣha ti ṣe kí n rí pé agbègbè wa ó mọ́ fún ànfàní ara wa náà ni.

Bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi tí ó bá dùn gan an àbí tó abi to ba je wipe àlá tó já mi láyà ni tó bà mí lérú, mo máa rántí. Tó ba de je wipe àlá burúkú ni mo máa gba àdúrà kí ǹkan burúkú má ṣẹlẹ̀ sí mi. To ba je wipé ǹkan gidi ni mo máa gba àdúrà pé kó lọ́hun je kó ṣẹlẹ̀. Mo máa rántí àlá mi, àmọ́ kìí ṣe gbogbo ìgbà mo máa ń rántí ẹ̀kankan náà ni.

Ó ti bími rí, mi ò mọ̀ ǹkan tó ń jẹ àlùpùpù. But tó bá ipe-- mi ò mọ̀ ǹkan tó ń jẹ àlùpùpù jàre. Mi ò mọ̀ kó tó ń jẹ àlùpùpù. Kí ni ó ń jẹ àlùpùpù? Ó yẹ kí o máa bá wa translate è díẹ̀díẹ̀, kò ṣe gbogbo Yorùbá náà lèmi ná gbọ́. Ọmọ Yorùbá ni mi- kò rí pẹ́ kò ṣe everything ni mo gbọ́. Mi ò mọ̀ kó tó ń jẹ àlùpùpù. Tó bá lè láyé mi, mo máa, mo máa dúpẹ́.

Mo ma n lo sọ́jà ní ẹẹkan lóṣù, tí mo bá ti gba owó oṣù níbi iṣẹ́ mi. Mo ma n lọ sọ́jà láti ra gbogbo nǹkan tí mo fẹ́ in bulk, kí mo má ba fi owó tí ò sí ra nǹkan wọn ní àdúgbò. Àwọn ará àdúgbò wa yì, wón ma n fi owó kun ǹkan won gan, wọ́n ma hike ǹkan tí kò yẹ kó hike, wọ́n ma gbé price lẹ̀. So mo ma n lọ sí ọjà ní ọ̀kan lọ́ṣù láti ra nǹkan tí mo fẹ́ rà.

Bẹ́ẹ̀ni, mo máa appreciate extra effort. Tí wọ́n bá rí pé wọ́n fi extra effort sí iṣẹ́ tí mo rí, wí wan rán wọn, emk naa máa n appreciate wọ́n, mo máa n tip wọ́n off, mo sì máa n encourage wọ́n láti fi hun, láti jẹ́ kí n rí irú ẹ̀gbà ní ìgbà mi tí kú iṣẹ́ ni ó morí yá.

Bẹ́ẹ̀ni òun, èmi láì kí máa sun orun má take nap tí mo bá ti ṣe iṣẹ́ rigorous work ní àárọ̀. Tí ó bá di ọ̀san ti o bá ti rẹ mi, mo máa sùn díẹ̀ kí n filè gain strength padà. Ti Mo bá ti wá jíì, màá wá fá yà ran lọ, màá bá iṣẹ́ mi lọ. Ma jẹ́ kí n lè wà focused.

Ta ni ò fẹ́ràn nkan gidi? Nkan gidi ni iná ọkọ̀ òfurufú, àmọ́ mi ò wọ ọkọ̀ òfurufú rí. Àwọn ìròyìn rẹ̀ mo máa ń gbó lọ́dọ̀ àwọn tí mo ti rí tí wọ́n ti gùn ún rí. Kò dàbí ọkọ̀ ojú ọ̀nà tí ẹ pé ó máa pé ó dọ̀pọ̀ máa wà accident tí wọ́n máa ṣẹlẹ̀ ní ọgbọ́n ọkọ̀ ojú òfurufú.

Mo ma n rí ìpèsè àwọn ohun èlò láti ọjà àbí àwọn nearby shops tí ó wà ní àsumọ̀ mi. Ó diẹ depend lórí nǹkan tí mo bá fẹ́ sè náà tàbí nǹkan tí mo bá fẹ́ ṣe. Tí kò bá sí, màá wá, màá wá lọ sí ibi ti won ti ta náà ni.

Àwọn alábàṣiṣẹ́ pọ̀ mi, èmi kọ́ mo máa yàn wọ́n torí ẹni tí ó rí bá yàn pé mi bá ṣiṣẹ́ náà ni, torí èmi kó ni ọ̀gá ibi iṣẹ́ mi. Àmọ́ tó jẹ́ pé èmi, mo fẹ́ yan àwọn ibi iṣẹ́ mi tí èmi mo ní ibi iṣẹ́ mi. Mo máa n ṣe ìwádìí tó tọ́, mo máa n wádìí wọn délé délé tàbí kí n gba referral gan sef kí n lè wà sure pé ẹni yìí ẹni tó dáa ni.

Bẹ́ẹ̀ni, àpò ẹyin ni gan-an mó like kí n máa gbé, àtọ̀pẹ́ kí n máa ra lẹ́yọ-lẹ́yọ. Iyan gangan ló pay jù, ẹ̀yan máa lè rà á. Kò de ní sí pé a ń súre kíì nígbà tí mo báa fẹ́ lo ẹyin, mo máa ń lo, mo máa ń gba crate kan, mo máa ra crate kan tí mo máa fẹ́ lo, tí mo máa fẹ́ rà ẹyin ní ọjà.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́, mo fẹ́ràn èyí kí ǹkan máa lọ ní ètò, kí eyan ma plan ǹkan mọ̀, mo fẹ́ràn ẹ̀. Tí a bá fẹ́ ṣe ǹkan, ma koko ronu bo ṣe máa lọ, máa draw structure bí ǹkan yẹn ṣe máa lọ, kí ǹkan máa le stop pé aàh otí sun mi, mi ò ṣe mọ́. Tí ǹkan bá ní bí èèyàn se fẹ́ ṣe, tó bá ní ètò, ó máa lọ dédé bó ṣe ye kó lọ.

Mo máa ń rìnrìn àjò fún isẹ́, mo máa ti jíń, mo máa tètè jíń, kí n bá lè máa pèdè ibi isẹ́. Mo máa jíń, mo máa ṣe gbogbo nkan tó yẹ kí n ṣe ní àárọ̀, mo máa dáná, mo máa jẹun kí n lè ní okun fún ọjọ́ yẹn.

Wákàtí kẹ̀ à kìí pé wákàtí ò. Tí mo bá ń múra, tí mo bá, tí ǹkan, tí mo bá fẹ́ hun ǹkan, tí mo yẹ, tí mo bá fẹ́ yẹ ǹkan tí mo wọ̀ wò ni mo máa ń wo ìbòjú. Àmọ́ wákàtí kẹ̀ kì í lọ tó wákàtí ò bí ìṣẹ́jú ṣẹ́jú náà ni. Láì ṣe pé kò sí ǹkan tí mo fẹ́ ṣe, màá ma wo ǹkan ní wákàtí.

Uhm, tí bá máa kọ orin, orin kíẹlẹ náà mo máa kọ mí, lè má kọ orin tí mo máa ń pariwo sókè. Àfàìpẹ́ a lọ sí ẹ́ bíi ibi boya karaoke àbí, ehm, ehm, club. Mi dẹ̀ kín fi bẹ́ẹ̀ lọ sí club ẹ̀kan mo ti lọ sí club rí láyé mi. Orin kelẹkẹ́lẹ náà mo máa kọ. Mi o fẹ́ràn kí n máa pariwo kí n máa disturb àwọn tó wà ní àyíká mi.

Kókó ẹ̀kọ́ tí mo bá rí kí ń tó bẹ̀rẹ̀ sí máa ka ìwé náà, mo máa ti fọkàntí pé nǹkan tí mo fẹ́ kọ́ nínú ìwé tí mo fẹ́ ka re o. Bá dẹ̀ ti rí, mo máa analyze e, màá wo bí nǹkan yẹn bí mo ṣe le, bí mo ṣe le gbé e sí ọ̀rọ̀ ayé mi, bó ṣe le wúlò fún nǹkan tí mò ń ṣe àbí nǹkan tí mo ka ìwé yẹn fún.

Mo máa ti wá di oníbàárà ẹni tí mo fẹ́ bá ìpàdé, mo bá ṣe ìpàdé, mo máa ti wá idi e sílẹ̀. Màá ti wá gbogbo ǹkan nípa rẹ̀, màá ti wá ǹkan tó fẹ́ràn, màá ti wá ǹkan tí ó fẹ́ràn, àti gbogbo ǹkan tí ó, ó, ó fẹ́ gbọ́ láti ẹnu mi. Emi náà máa ti wá ìdáhùn sí ibẹ̀rẹ̀ tí mo le rí pé ó ṣe é ṣe kó bí mi, kí n má lè máa ká lọ̀lọ̀ tí bá ní, tí bá wá pelu ní ìpàdé yẹn pẹ̀lú wọn.

Bẹ́ẹ̀ni o, abèèrè ọ̀nà kì í ṣìnà. Tí mo bá ń lọ síbìkan tí mo dẹ̀ ríi pé mi ò mọ ibẹ̀, mo máa bèèrè. Àwọn èèyàn sì máa ń dáhùn, inú wọ́n máa ń dùn láti help. Èmí náà dẹ̀ máa ń dáhùn, mo máa ń give direction, mo máa ń bèèrè. Tí mo bá, tí mo bá rí ẹni tí ó béèrè ibi tí kò mọ̀, èmí náà máa-- tí mo dẹ̀ mọ̀-ọ́n, mo máa ran ẹni náà lọ́wọ́, mo máa da lóhùn.

Àjọ̀dún ọdún iléyá ni mo fẹ́ràn jù torí ìgbà náà a máa ń pa ẹran, a máa ń rí àwọn mọ̀lẹ́bí wa tí a ti rí tipẹ́ tó jé pé ìgbà ọdún iléyá yẹn nìkan nà máa wà, a sì máa ń rí àwọn ọ̀rẹ́ náà tó jẹ́ pé nǹkan tó máa ń mú wọn wálé náà nìyan. Àjọ̀dún Eid-el-Ha ta ni mo like jù.

Orí máa ń fọ́ mi tí mo bá ti tẹ fóònù mi jù, àmọ́ orí ko kì n dédé fọ́ mi, àbí tí bá ti stress ara mi jù ni orí máa ń fọ́ mi, tàbí tí mo bá sick, tí mo bá ní bíi malaria, orí máa ń fọ́ mi nígbà náà. Mí ò kín ń ṣe pé, mi ò kín ń ṣeyàn torí máa ń fọ́ lọ láìṣe nǹkan kan, nǹkan máa ti gbọdọ̀ ṣẹlẹ̀ kí orí ẹ tó máa bí orí fọ́yín wa.

Bẹ́ẹ̀ni mo lè ya àwòrán pẹ̀lú fóònù, amá mi mọ̀ bó ṣe n handle camera, mo ṣèṣè fẹ́ kó ni. Amo mọ̀ lè ya àwòrán pẹ̀lú, pẹ̀lú fóònù mi, mo lè lè, mo lè ṣe selfie tàbí kí n bá ẹlòmíì ya pẹ̀lú rear camera orí fóònù mi kò n ṣe digital camera o.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ká máa ya àwòrán torí ó máa ń mú memories wá, ó máa ń mú ìrántí wá. Tè èèyàn bá ya àwòrán fún, fún àpẹ̀rẹ̀, tí mo bá rí àwòrán ìgbà tí mo wà kékeré, inu mi máa ń dún. Pe Wọ́n ti e bá mi fi àkókò yẹn, wọ́n fi, wọ́n fi pamọ́. Wọ́n máa ń mú inú èèyàn dùn, te èèyàn bá rí nǹkan tí èèyàn ti ṣe ní ìgbà tó ti pẹ́ gan.

Mo fẹ́ràn àárọ̀ kùtùkùtù. Nígbà tí gbogbo nǹkan táwọn ẹlòmí ṣí ń sùn lọ́wọ́, tí gbogbo nǹkan dákẹ́ rọ́rọ́, ìgbà yẹn ni mo fẹ́ràn jù. Mo máa ń ṣe gbogbo iṣẹ́ mi ní ìgbà yẹn. Ni mo máa ń fi kick start day mi. Mo máa ń ní quiet moment ní gbà yẹn. Àárọ̀ kùtùkùtù ni mo fẹ́ràn jù.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀. Kí ni njẹ́ ìṣe ìgbọ̀nsẹ̀? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó lò-- ni ó lọ? Tí ó bá jẹ́ pé nǹkan tí mo má nṣe tí n bá lọ se ilé ìgbọ̀nsẹ̀, mo máa fọwọ́ mi kó mọ́ kí n tó wọlé ìgbọ̀nsẹ̀. Bí mo bá fẹ́ jáde náà mo máa fo, tí n bá ti jáde mo máa fọwọ́ mi kó mọ́

Nígbà wo ni oko yín ń fọ̀? Òkò mi fọ̀, mi ò mọ̀ o míì o lóko. Ọkọ yín fọ̀? Bóyá ẹ̀kan lọ́sẹ̀ àbí ti anytime tí a bá fẹ́ jáde ṣáá, ìgbà yen la máa ń fọ ọkọ wa.

Mo máa ń gburo ohùn o pé through email abí review tàbí word of mouth. Má ní pé kọ́ sọ nǹkan tó rà, kọ́ give review, honest review lórí nǹkan tí wọ́n rà. Nǹkan tó dẹ̀ fẹ́ ka improve le lórí, mo máa bèèrè. Nǹkan tí wọ́n fẹ́ ka máa ṣe mọ́, mo máa bèèrè.

Bẹ́ẹ̀ni, mo lè fi iṣẹ́ mi sí ìlú mìíràn, mo ní ẹ̀tọ́ láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Tó bá wù mí kí n lọ sí ìlú mi, kí n máa lọ gbébè yàtọ̀ fún ìlú tí mo ń gbé lọ́wọ́lọ́wọ́, mo máa ti sọ fún àwọn arábì se mi síwájú wípé mo fẹ́, mo fẹ́ lọ sí ibòmíràn.

Mo fẹ́ kọ́ digital marketing àti data analysis. Àwọn yẹn máa wúlò fún mi láti, láti lè ṣe customer service dáadáa. Digital marketing máa jẹ́ kí n rí àwọn oníbàárà tuntun sí agbègbè mi.

Màá lọ sí, mí ò kí ń lọ sí ibi orin, mo ti sọ pé mi o fẹ́ràn kí ń máa gbọ́ orin. Mí ò kí ń lọ sí ibi orin jàre, àmọ́ àwọn ọ̀rẹ́ mi tó máa ń lọ, wọ́n máa ń lọ láti fi lọ celebrate wins wọn ni, tàbí tọ́n bá, tọ bá rí pé artist tí wọ́n fẹ́ràn ó fẹ́ perform, won máa lọ síbẹ̀.

Ah! Ibi tí àwa ibí ooru ni o, ìgbá mí gan mi kí n wọṣọ rárá, rárá, rárá. Tó jé pé ìhòhò ni máa sùn, kí atẹ́gùn dí n'nu yì tó ń fẹ́ kó le fe ara mi. Àmọ́ n'ígbà òtútù, mo máa ń di kàkà dìkùku, mo máa wọ sweater àti socks. Bọ̀ ìgba ooru là wà lọ́wọ́ lọ́wọ́ báyìí, mi ò kí ń wọṣọ sún. Kí ooru má pa mi kó tó di ọjọ́ kejì.

Mo máa ń rí, báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà, mo máa ti schedule time mi ni, mo máa ti ní oh a-- mo máa ti ní nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú àkókò ẹ̀. Mo dẹ dé n jẹ́ kí nǹkan tí ó yẹ kí n ṣe ní àkókò àkókò kan kí n má ṣe, mo máa ṣe right thing at the right time.

Rárá mi ò ní gíláàsì ọ̀run, tí bá fẹ́ sún mo kàn má sùn náà ni, mi ò ní àìsàn ojú kankan, ojú mi wà okay, mi ò ní gíláàsì ọ̀run, gíláàsì ọ̀run tí ó kí ń jẹ́ kí iná, mo kàn máa ń paná tí bá fẹ́ sùn ni, mi ò ní ẹni tí ó ń bá mi gbé.

Ṣé mo ti lọ sí Agọ rí? Agọ, àgọ́, àjò tẹ́ pé àjò lo mean. Bẹ́ẹ̀ni mo ti lọ sí àjò rí, mo lọ sí àjò sí ìlú Abẹ́òkúta nígbà tí a lọ ṣe clinical posting. Abẹ́òkúta mi ò le-- ó jẹ́ ibi tójẹ pé mo kan máa ń gbà kọjá. Mo nígbà yí mo lọ bí pé mo lọ ṣe tourism ló ṣe rí.

Mo máa ń ṣe ìrántí àwọn ọ̀rọ̀ aṣẹ́nà mi, mo lè kọ àwọn ọ̀rọ̀ náà sínú diary àbí kí n kọ sínú reminder kí n má baà lè gbàgbé, àbí kí n sọ fún èèyàn pé ọ̀rọ̀ yẹn jẹ mọ́ kó lè máa rán mi létí nígbà tí mo bá ti fẹ́ gbàgbé. Ó ṣe é máa ń ṣe ìrántí àwọn ọ̀rọ̀ aṣẹ́nà mi yẹn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró tí kò ní fa ìjàmbá. Mo kàn máà tẹ break kí ẹni tí ó wà ní iwájú mi kó lè rán lọ̀ tí bá ti rí pé ìyẹn náà kò fẹ́ dúró. Kò need ká máa bára gbá fà nǹkan tó máa dá wahala le sira wa lọrùn Mo máa dúró kí ẹni náà lọ tí mo bá rí pé ìdojúkọjú ti wà.

A! WiFi mi o yàrá kò yára o. Ó máa ń slow gan ni, kò dára rárá. Àmọ̀ to bájẹ pé mo need fast internet, òní níbi tí mo máa ń lọ tí tojẹ pé mò ní rina interruption tí o jẹ pé o ma máa lọ swiftly, àmọ̀ ibi tí mo wà yìí kò yára tó. Mo máa prefer pé kó yára jù báyìí lọ.

Àfojúsùn títà, ṣe o máa ń pàdé àfojúsùn títà rẹ? Mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ àfojúsùn títà rẹ. Mi ò mọ̀ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ oo. Àwọn nǹkan tó máa gbọ́ wá fún mi lẹ́ẹ̀kan kan kò kí ń yé mi. Mi ò mọ ìtumọ̀ nǹkan tó gbé wá fún mi yìí. Tí ó bá dìgbà mí jẹ́ kó máa ní ìtumọ̀.

Nǹkan tó máa ń mú mi rorí ni tí mo bá ní iṣẹ́ takuntakun tí mo fẹ́ ṣe. Bí mo ní ìná ìdánwò kan tí ó ń bọ̀, mo máa jókòó, mo máa rorí, mo máa ro ọ̀rọ̀ inú ayé mi bí mo ṣe fẹ́ kó lọ, mo máa ròó dáadáa kí n tó ṣe ǹkan kan.

O ti fi mí ní kì íni èrò mú, má gbà fún mi mọ̀. Mi ò mọ̀ nkan tó ń jẹ́ pe a ti ń fa. Kí ló jẹ́ bí a ti ń fọn? Ṣé o mọ bí a ti ń fọn? A! Mi ò mọ̀. Ṣé bá yẹ pé bí a ti ń fọn fèrè, mi ò mọ̀ bó ṣe ń fọn fèrè. Àmọ́ bí a ti ń fọn, kí là ń fọn? Kò yé mi. A! Kò yé mi o.

Èmi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná. Tó bá ti rí pé fóònù mi ń gbóná, mo máa ju ú lẹ̀, mo máa sinmi. Tí wọ́n bá ti tẹ fóònù mi jù níyan, ó máa ń gbóná, ó máa gbóná tó máa jóná lọ́wọ́ báyìí, ìyẹn iPhone mi. Tó bá yẹ sì dábẹ́, mo máa fún ú lẹ̀ kí ó tutù díẹ̀ kí n tó máa tẹ. Àmọ́ tí ènìyàn bá ti rí pé gbí gbóná yẹn ò lè fàjàǹbá fún fóònù mi, mo máa jẹ́ kó níì sinmi.

Bẹ́ẹ̀ni wọ́n máa ń ṣe ìgbéjáde ní ilé iṣẹ́. Tí a bá ní program fún ìgbéjáde, mo máa, mo máa anchor ì, mo de máa make sure pé bó ṣe yẹ kó lọ ló lọ, a a ní gbà akókó tó pọ̀ jù. A máa ṣe bó ṣe yẹ ká ṣe kó lè lọ dáadáa, a sì máa ṣe, a máa fi àfihàn gbogbo ǹkan tí o yẹ ka fihàn, kó lè lọ nírọ̀wọ́rọ̀sẹ̀

Ọ n máa ń kọ́ni nǹkan tuntun níbi iṣẹ́ tí a bá rí pé skill wa ó ní láti wa updated àbí a ní, a nílò nǹkan tuntun yẹn fún ka lè rí, ehm, èrè gidi ní ibi iṣẹ́ ta a ń ṣe. Tàbí a fẹ́ new, new revenue, a máa kọ́ new skill ní ibi iṣẹ́.

Àkókò ìsinmi ni ìyàtọ̀ fún àkókò ibi iṣẹ́. Mo fẹ́ràn kí ń máa sinmi ìwé tí ó wọ́n. Mo fẹ́ràn kí nǹkan máa ṣiṣẹ́ lọ gbàgudù. Ìyẹn máa ń mú draining wá. Mo fẹ́ràn kí ń máa ní ìsinmi small, small, little, little breaks ní àárín àwọn iṣẹ́ tí mo bá ń ṣe. Ẹ̀mi náà máa ara ń fẹ́ ìsinmi kí ìlera, fún ìlera ara mi náà ni.

Mo fẹ́ràn, eh, kí máa wo podcast lórí YouTube àbí lórí Instagram àbí TikTok. Àwọn educational and motivational podcast tí ó máa boost growth mi àti intellectual capacity mi. Àwọn èyí tí mo like kí máa wọ̀ niyen.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. Ó wù mí kí n lè máa sọ̀rọ̀ nípa any topic at all, kí n ní at least little knowledge about everything. Ó wù mí kí n wàá, kí n wà learned. Modẹ máa fi effort ti láti learn e. Yeah.

Bẹ́ẹ̀ni, màá fi dàdọ̀bọ̀ hàn sára toríí kí ń bá lè dẹ́kun skin cancer. Màá ń lo bio UV sunscreen fún ojú mi tàbí hatomawe sunscreen fún ara mi. Ó dára pupọ̀ tori òórùn ibi ta wayí ò léè gan-an, ní sení gbogbo arà má maa ta èèyàn. So, mo máa ń lo skin pro-- sun, sun protection kí a bá máa máa ní skin irritation àbí skin cancer. Kí Ọlọ́run máa sọ́ wa.

Nígbà wo ni ó kọ́ yín lo wọ èyí? Kò yé mi o, eléyìí o yé mi. Kílódé tí ò gbé nǹkan gidi wá fún mi mọ́, ṣé ò fẹ́ kí n ṣe mọ́ ni? Ǹkan tó n sọ ò yé mi. Jẹ́ ká jẹ́ kó yí ǹkan tí a ń sọ fún ara kò máa yé ara wa, kò yé mi mọ́.

Nígbà wo ni o kọ́ ìkọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ókay tí a bá ń kọ ìgbékalẹ̀ iṣẹ́, a máa kọ gbogbo ǹkan tí a fẹ́, gbogbo èrò wa àti erongba wa tí a fẹ́ fi iṣẹ́ yẹn ṣe. Bóyá a fẹ́ fi tọ́mọ ni à bá fẹ́ fi ṣe ara àdúgbò láǹfààní. Gbogbo ìyẹn la ti máa wà nínú àkọsílẹ̀ wa.